Sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò pọ. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí ó ṣẹlẹ̀, ẹni tí ó lọ́wọ́ sí òhùn, òhùn tí ó jáde. Àwọn, ibi tí kiní yẹn ti ṣẹlẹ̀ ni Ikorodu, l'èkò. Ìgbà táwọn Badoo boys, àwọn kan tọ ń pe àrà wọ́n ni Badoo boys, àwọn tó máa ń ṣògùn òwò, àwọn ológùn òwó, wọ́n máa ń rán àwọn, àwọn, àwọn, wọ́n máa ń rán, wọ́n máa ń rán àwọn Badoo boys, wọ́n máa ń rán wọn níṣẹ́ pé kí wọ́n lọ fi handkerchief kan fi kó ẹ̀jẹ̀ àwọn èèyàn tọ ń pàà wọ́n fi, ìgbàyẹn ni àwọn èèyàn wa ń ṣiṣẹ́ pọ̀ nítorí pé àwọn èèyàn tó ń kú lójoojúmọ́ ti pọ̀ jù. Àwọn èèyàn tí àwọn Badoo boys ń pa lójoojúmọ́ ti pọ̀ jù. Ìgbà ni àwọn èèyàn wa, wọ́n wá, wọ́n ń gbéra, wọ́n wá ní isopọ̀ láti, láti bá àwọn tó ń, àní ṣe sí iṣẹ́ burúkú náà, láti bá wọn jà. Ìgbà yẹn nì wọ́n mú òlòrì wọn, wọ́n dẹ̀ mú àwọn Badoo boys yẹn ìgbà yẹn nì, ìgbà tí wọ́n kọkọ mù àwọn Badoo boys yẹn, ìgbà yẹn nì àwọn Badoo boys yẹn wọ́n ò lè jẹwọ́ nítòrí pé wọ́n ti jọ ní ìmùlẹ̀ pẹ̀lú àwọn, pẹ̀lú babaláwò tó bá wọn ṣè iṣẹ́ yẹn. Wọ́n ti jọ mú nì ìmùlẹ̀, wọ́n ò lẹ́ jẹwọ, tí wọ́n bá jẹwọ wọ́n máa kú. Wọ́n ṣa, wọ́n ṣà force wọn láti jẹwọ nì, ìgbà yẹni ìkan nínú wọn kú. Àwọn ìyókù wọn fi wọ́n lẹ̀ pé kí wọ́n kúkú mú wọn lọ sí ilé, ilé ẹni tó rán wọ́n níṣẹ́ òò. Ìkan má jẹun mọ́. Ìgbà yẹni wọ́n mú wọn lọ, wọ́n ṣà mú, wọ́n mú bàbà, wọ́n mú babaláwo tó mọ̀ sí, tó máa ń ṣògo ṣe ògùn owó yẹn fún wọn. Pé bàbàláwo tó ń ṣògùn fún wọn, wọ́n ṣà mú wọn. Nkàn tó gbẹyìn ẹ niyèn. Àwọn Badoo boys ló lọ́wọ́ sí i àti babaláwo tó wà lẹ́yìn wọn àti àwọn olóṣèlú kọ̀ọ̀kan tó wà lẹ́yìn wọn. Ohun tó jáde nì pé wọ́n, wọ́n mú gbogbo wọn àti babaláwo tó mọ̀ nípa iṣẹ́ yẹn, wọ́n mú wọn. Àwọn tó ń ṣe ògùn owó yẹn náà wọ́n ò rí wọn mú nítorí pé wọ́n wà ní òkè òkùn. Wọn ò rí wọn mú, wọ́n ò mọ ojú wọn, wọ́n ò mọ bọ ṣe jẹ́ ẹ́. Wọ́n ṣà mù wọn pé àwọn ló ń ṣè ògùn òwó yẹn. Wọ́n dẹ̀ lò babaláwo àti àwọn Badoo boys yẹn láti fi ṣiṣẹ́ burúkú náà.